Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibi kan tí mo fẹ́ràn láti máa lọ nítorí pé ó máa ń fún mi ní ìṣipaya kan fún àwọn ohun kan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn. O dẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó jẹ́ wípé kí ọmọlúàbí kí ó mọ lóore kóòrè náà. Nípa ìdí èyí, mo máa ń lọ sí ilé ìṣẹ̀mbáyé nígbà tí mo bá ní ààyè láti ṣe eléyìí.

Báwo ni o ṣe máa ń gba àwọn ènìyàn? Gbigba owó àwọn ènìyàn jẹ́ ǹkan ti o ṣe pàtàkì, mo dà máa ń ṣe eleyii ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Mo máa ń ṣe eléyìi gidigidi. Tí ó bá jẹ́ pé ènìyàn tí o jú mi ni mo máa ń dobálẹ̀ láti gbá owó wọn, àmọ́ tí ó bá jẹ pé àwọn ọ̀rẹ́ ni, mo máa n dúró láti gba owó wọn ni.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Mo máa ń lo fóònù mi lójoojúmọ́ fún bí i wákàtí mẹ́wàá nítorí pé fóònù mi jẹ́ nǹkan tí mo máa ń lò lóòrèkóòrè láti ṣe àwọn iṣẹ́ kankan tí mo nílò láti ṣe nínú ilé náà to dẹ̀jẹ́ àwọn nǹkan tí ó ti ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Bawo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ rẹ? Dídárí àwọn òṣìṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyìí lóòrèkóòrè. Alákọ̀ọ́kọ́ mo fẹ́ràn láti darí àwọn òṣìṣẹ́ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo máa ń ṣe eléyìí láti rí i dájú pé mò ṣe àwọn nǹkan tí mo ní ṣe dáradára. Aà mọ̀ọ́ máa ń darí wọn láti rí i pé mo pín iṣẹ́ àti owó fún wọn náà.

Akoko mélòó ni o ṣètò agogo ìji rẹ? Agogo ìji mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi mọ́ de ṣe ètò rẹ̀ sí agogo marun-un ìyẹn ní àárọ̀. Elèyii jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ìgbà yìí ni mo máa ń ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe àti àwọn ǹkan kan tí wọ́n tún ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

See o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń kọ àwọn ǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo lè máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa ṣe àwọn ǹkan àti láti máa kọ àwọn ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì náà.

Ṣé o máa wọ ìborùn? Ìborùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo máa ń wọ̀ lóòrèkóòrè nígbà tí oòrùn bá pọ̀ gíjá gidigidi. Nígbà náà, tẹ jẹ́ wípé tí oòrùn bá pọ̀, ìborùn ni mo máa ń lò láti dáyé pé àmọ̀ ṣe dáàbò bo ara mi nígbà tí èébù bá wà nínú oòrùn. À gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ṣé o máa kọ ìròyìn ní ibi iṣẹ́? Ìròyìn ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ọ̀ṣẹ̀ pataki mọ̀ de máa kọ eleyìí dáradára, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì na. Mo maa n ríi pé mo kọ ìròyìn ní ibi iṣẹ́, boya nígbà tí mo bá lọ ṣe àfọjúsode àwọn iṣẹ́ kọ̀ọ̀kan, ìgbà mìí ni mo máa kọ àwọn eleyii ṣílẹ̀

Irú fóònù alágbe báwo ni ò ń lò? Fóònù alágbe ká tí mo ń lò jẹ́ fóònù tí ilé isẹ́ àwọn Samsung ti wọ́n ṣẹ̀ ṣe jáde. Fóònù yí jẹ́ fóònù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ máa ń lò láti rí i dájú wípé à mo n bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti rí i dájú pé mo ní ìlànà fún àwọn iṣẹ́ náà.

Ṣé o fẹ́ràn wíwo ìràwọ̀? Wíwo ìràwọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mó dẹ máa ń wo ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára fún ènìyàn láti máa ṣe. Mó dé máa ń wo ìràwọ̀, ìyẹn ni àṣálẹ́ nígbà tí mo bá jókòó sí àgbàlá ọjọ́ mi. Ìgbà yìí ni mo máa ń wo ìràwọ̀.

Ṣé WiFi rẹ yára tó? WiFi mi jẹ́ nǹkan ti ó yára lọ́pọ̀lọpọ̀ tí mo de máa ń lò ní orekoore nígbà tí n ba fẹ́ gba àwọn nǹkankan ní orí Íńtánẹ́ẹ̀tì tàbí láti gba àwọn nǹkan sí orí fóònù mi náà. Eléyìí de jẹ́ nǹkan tí mo máa ń lò nígbà tí mo bá ṣe ìpè fídíò tàbí bá awon èniyan sorọ̀

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Mo dẹ̀ máa ń gbọ́ podcast lóòrèkóòrè torí pé òun jẹ́ nǹkan tí ó dára náà nígbà tí mo bá ní àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe. À eléyii máa fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye láti rí dájú wípé mo ní èrò tuntun lórí àwọn iṣẹ́ náà.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Àtúnlo nǹkan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ bá ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ nà. Nígbà tí mo bá lọ ra àwọn ǹkankan ní ọjà, àwọn láílọ̀nì tàbí báágì tí mo bá fi ra àwọn eléyìí ó jẹ́ nǹkan tí mo tún máa ń lò láti fi ṣe àwọn nǹkan mi náà. Eléyìí dẹ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀? Òfin yàrá ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi. Mo dè máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Wọ́n jẹ́ ẹnìkan tí kò kín tẹ òfin yàrá ọkọ̀ mọ́lẹ̀ nítorí pé àwọn òfin yìí jẹ́ ǹkan tí ó máa ń dárí àwọn ènìyàn ní òpópónà.

Ṣé o máa wọ aṣọ àkọ́yọrí níbi iṣẹ́? Aṣọ àkọ́yọrí jẹ́ aṣọ kan tí mo fẹ́ràn gidigidi. Ó dè jẹ́ aṣọ kan tí mo máa ń wọ̀ lórekóre nígbà tí, à, mo bá wà níbi iṣẹ́ torí pé aṣọ yìí jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo de máa ń lò, à, fún iṣẹ́ àti fún àwọn nǹkan kan tí mo nílò láti máa ṣe náà.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? Pínpín owó náà jẹ́ nǹkan tí mo máa ń ṣe dáradára, ó dà jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí náà. Nígbà tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo máa rí i dájú pé tí a bá ra àwọn nǹkan kan, a máa rí i dájú pé máa wá pín owó yìí ní ọgbọ̀n gbà á láláìsí ìjà tàbí ani àní ní oríire náà.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Bí bá àwọn oníbàárà sọ̀rọ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dè máa ń lo oríṣiríṣi ọ̀nà láti ridájú pé mo bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Bóyá ní orí fídíò, bóyá ní orí TV tàbí ní orí ímeèlì náà. Eleyi ni mo maa nlo latí ri pe mo ba àwọn oníbàárà sọ̀rọ̀ lọ́nà ti ooto àti loná ti o ye.

Ṣé o fẹ́ran iṣẹ́ ìtagbangba? Iṣẹ́ ìtagbangba jẹ́ iṣẹ́ kan tí mo fẹ́ran láti máa ṣe, nítorí pé mo jẹ́ ẹnìkan tí kò kín tijú fún àwọn iṣẹ́ kankan tí mo bá nílò láti ṣe. Fún ìdí èyí, mo máa ń ṣe àwọn iṣẹ́ mi dójú iwọn, mo dẹ máa rí dájú wipé, to bá jẹ pé iṣẹ́ ìtagbangba ló wà ni, mo máa ń ṣe dáradára náà.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni ìgbà tí èmi àti ẹ̀gbọ́n mi tí a máa ń lọ sí ọ̀dọ̀ bàbá bàbá mi nígbàyen lọ́hùn. Ó jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dà máa tún fi inú mi dùn náà, nítorí pé mo ní àyè láti ṣe àwọn ǹkan kan tí mo nílò láti ṣe nígbyen lọ́hùn.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà ẹ̀rùn iyẹn nígbà tí kò bá sí òjò, à nítorí pé mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn òjò, à nípa ìdí èyí nígbà tí òrùn bá orun ba ran ní ojú ọjọ́ tí mo fẹ́ràn jù nítorí pé ìgbà yìí mo máa ń ní okun àtàgbàra láti ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe.

Báwo ni ọṣẹ máa ń pààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa ń pààrọ̀ ọkàn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mọ̀ dẹ́ máa ń ṣe léyìí pẹ̀lú ọgbọ́nni. Nígbà tí iṣẹ́ bá pọ̀ ní ọwọ́ mi gidigidi, mo máa ń rí dájú pé mo sinmi àmọ́ mọ̀dẹ́ máa ń rí dájú pé, à, mo fi ààyè sílẹ̀ láti ṣe, à, ìsọdọ̀tun ọkàn náà.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Jíjẹun nínú ọkọ̀ mi jẹ́ nǹkan tí, a kì í ṣe nǹkan tí ó burú jáì, mo dẹ̀ máa ń ṣe eléyìí lóòrèkóòrè náà gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé nígbà tí ààyè ò bá ti ṣí sílẹ̀ nínú ilé láti jẹun, mo máa ń gbé àwọn oúnjẹ yìí lọ sínú ọkọ̀ mi láti lọ jẹ níbẹ̀. Tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe láìláì sí àní-àní lórí rẹ̀.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ jẹ́ aṣọ kan tí mo ní lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ́ aṣọ tí mo máa ń lò lórèkórè nígbà tí mo bá fẹ́ lọ sínú odò tàbí swimming pool láti lọ wẹ̀. Aṣọ yìí jẹ́ aṣọ kan tí ó ṣe pàtàkì sí mi, tí mo dẹ̀ fẹ́ràn láti máa lò gidigidi nítorí pé ó jẹ́ aṣọ kan tí ó dára ti ó dẹ̀ ní kiní náà.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ìsọdọ̀tun ọkàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ máa ń ṣe eléyìí ní òrékòré náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe fún ènìyàn nígbà tí mo bá ní iṣẹ́ tí ó pọ̀ ní ọwọ́ tàbí tí ń bá ní àwọn nǹkan kan tí mo nílò láti ṣe náà. Ìgbà yìí ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò nígbà tí o bá fẹ́ rin ìrìnàjò? Mo máa ń ṣe àkópọ̀ ní ona ti ó tó àti ní ona ti ó yẹ nítorí pé eleyii jẹ́ nǹkan tí, à, ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe, à, ìlànà bí ìrìnàjò mi ṣe máa rí nígbà tí, à, mo bá lọ síbẹ̀. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tún dára náà kí ènìyàn máa ṣe.

Ṣé o fẹ́ràn ìmọ̀le ọ̀wọ̀rọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀le ọ̀wọ̀rọ̀ jẹ́ ìmọ̀le kan tí mo fẹ́ràn gidigidi tí inú mi dà máa ń dùn sí. Èlé yìí ni mo dà máa ń lò láti ri dájú pé mo ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ó dà jẹ́ ǹkan tí ó tó dára ní ara ènìyàn náà. Nígbà díẹ̀ yìí, mo fẹ́ràn ìmọ̀le ọ̀wọ̀rọ̀.

Ṣé o mọ bí a tíì se oúnjẹ? Oúnjẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mò dẹ̀ mọ̀ bí a ti ń se oúnjẹ dáradára nítorí pé nígbà tí mo wà ní kékeré, mo máa ń dúró sí ọ̀dọ̀ ìyá mi nígbà tí mó bá se oúnjẹ. Ìgbà yìí ni mò dẹ̀ kọ́ bí wón ṣe ń se oúnjẹ dáradára. Ó de jẹ́ ǹkan tí ó máa ń fún mi ní iyè nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga náà gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé ọkùnrin.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáradára? Àwọn àdéhùn mo máa ń ka wọ́n dáadáa, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nígbà tí mo bá ní àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe tàbí àwọn ohun mìíràn tí mo nílò láti ṣe náà. Mo máa rí dájú pé mo ka àwọn àdéhùn náà gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó jẹ́ tọ́de jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Nígbà wo ni o máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ríra ẹ̀rọ ayárabíàṣá tuntun o jẹ́ nǹkan tí à mo máa ń ṣe nígbà míì nígbà tí ẹ̀rọ ayárabíàṣá tí mo ń lò tẹ́lẹ̀ tí ó bá bàjẹ́ tàbí tí ó bá ní àwọn ìdojúkọ kọ̀ọ̀kan. Ìgbà yí ni mo màá n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun fún iṣẹ́ mi tàbí fún ọjà mi náà.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Spanish. Èdè yìí jẹ́ èdè kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, torí pé èdè yìí máa fún mi ní àyè láti bá àwọn ah ilé iṣẹ́ ní òkè òkun láti darapọ̀ mọ́ wọn àti láti bá wọn ṣiṣẹ́. Ó dà jẹ́ nǹkan tí wọ́n máa mú nu mìí dun na láti rí i dájú pé mo ṣe é ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí óò si yẹ náà.

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó tí mò ń gbà jẹ́ owó kan tí o dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé owó yìí ó máa ń to mi láti ṣe àwọn nǹkan tí mò nílò láti ṣe. Mo dẹ̀ máa ń lo ọ́ láti ri dájú wi pé, mo ra àwọn nǹkan tí mo fẹ́ rà. Ó dẹ̀ jẹ́ owó kan tí, o dára tí inú mi dẹ̀ máa dùn sí nígbà tí wọ́n bá san fún mi náà.

Ṣé o mọ bí a ti ń fọn? Bí a ti ń fọn jẹ́ nǹkan tí mọ̀ọ́mọ ṣe dáradára nígbà tí a bá ṣe ọdún iṣu ní ìlú wa. Ìgbàyíì ni a máa ń ní, a máa ń ra fèrèsé tí a máa ń fi fọn. Eléyìí ni a máa ń ṣe láti fi ṣe ìdárayá fún àwọn ènìyàn tí wọ́n bá wá sí ibi àti sí ibi ayẹyẹ yìí. Tó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Rírántí àwọn àdéhùn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa kọ àwọn àdéhùn sílẹ̀ nígbà tí mo bá ní àdéhùn pẹ̀lú àwọn ènìyàn. Mo máa ń kọ àwọn àdéhùn mi sílẹ̀. Eléyìí ni ó dẹ̀ fá tí, à, mo fi le bá àwọn ènìyàn sọ̀rọ̀, tí mo le lè bá wọn ṣe àwọn nǹkan kan náà tí ó dára.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀ ni bàtà tí ìdí rẹ̀ bá pẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pé bàtà yìí jẹ́ bàtà tí mo lè wọ̀ nígbà tí mo bá fẹ́ sáré tàbí tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan mìí naa. Àbàtà yìí ni àwọn olóyinbo mọ̀ sí sneakers, ó dẹ̀ jẹ́ bàtà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa ń lò lóòrèkóòrè láti fi ṣe àwọn iṣẹ́ tí mo bá fẹ́ ṣe.

Ṣé o ti ṣìná rí? Mo ti ṣìná rí. Gẹ́gẹ́ bí ènìyàn eléyii de jẹ́ nǹkan tí ó ṣe mí láánú púpọ̀ nígbà yen lọ́run. Nígbà tí mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan, ìgbàyi ni mo ṣìná. Tọ́je wipé mo nílò láti bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n wà ní àdúgbò náà, tí wọ́n dẹ̀ ṣe àlàyé, tí wọ́n dẹ̀ ṣe ọ̀nà fún mi láti lọ sí ibi tí mo fẹ́ lọ lọ́jọ́ yẹn.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Omi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún ènìyàn láti máa lò lóreekọ́re, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. Nípa ìdí èyí, mo máa ń mu omi nígbà tí mo bá jẹun tàbí tí bá ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe. Omi jẹ́ nǹkan tó jẹ́ wípé òun ni mo máa ń mu lára lára.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́ jẹ́ nǹkan tó jẹ́ wípé mi ò gbàgbọ́ nínú ẹ̀ nítorí wipé irọ́ tó wà nínú o jẹ́ ǹkan tí oburu jái to dẹ̀ jẹ́ kó máa polopo mu òṣù ọ̀nà mọ́ àwọn ojú ènìyàn. Eléyìí ni ó fa tó jẹ́ wípé mi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́

Ṣé o fẹ́ràn rin òkè? Rírin òkè jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nígbà tí mo wà ní kékeré. Mo ṣubú láti orí igi tó jẹ́ wípé mo dẹ̀ ní à, àwọn, àwọn nǹkan tí ó ṣe fún mi lára. Nígbà ìdí èyí ló fàá tó jẹ́ wípé mi ò fẹ́ràn láti máa rìn à ní òkè nítorí pé ó jẹ́ nǹkan tí kò dára.

Ṣé o máa ń rántí àlá rẹ? Àlá jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dè máa ń rántí àlá mi lóòrèkóòrè nígbà tí mo bá là. Àlá jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí. Ó lè jẹ́ nǹkan tó máa ń fún mi ní ìsepèayé ọkàn lórí àwọn nǹkan kan tí mo máa ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá là ála, mo máa ń rántí rẹ̀

Ṣé o máa ń gbé àpò ẹyin? Eyin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi. Mo dẹ̀ máa ń gbé àpò ẹyin gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé lé jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nígbà tí ayee rẹ̀ bá ṣi ṣẹ́lẹ̀ fún mi láti ṣe bọyá nígbà tí mo bá fẹ́ jáde lọ sí òde tàbí nígbà tí mo bá lọ sọ́jà. Mo máa gbé àpò ẹyin wá sílẹ̀ nítorí pé mo máa jẹ ẹyin dáradára.

Báwo ni ó se máa ń kí àwọn ènìyàn? Kíkí àwọn ènìyàn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dé máa ń kí àwọn ènìyàn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹn náà nígbà tí mo bá bá àwọn ènìyàn padà. Tóbá je pé àwọn ènìyàn tí ó jù mí ni mo máa ń bẹ̀rẹ̀ dọ̀bálẹ̀ láti kí wọn nítorí pé ìṣe àti àṣà Yorùbá nìyẹn. Kí tóbá je àwọn ọ̀rẹ́ mi, mo máa ń dúró kí wọ́n ni.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin ìgbàgbọ́. Orin ìgbàgbọ́ jẹ́ orin kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí ó yẹ kí ènìyàn máa gbọ́ lóorekoore tó kórìń yìí máa ṣe ènìyàn ní, ah, oore nígbà tí inú mi bá bàjẹ́, ó máa jẹ́ kí inú mi dùn. Oun ni mo dẹ máa lò lórí kórìń bá máa ṣe ìsọdọ̀tun ọkọ̀ náà gẹ́gẹ́ bí ènìyàn.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí ẹbí mi máa ń ṣe jẹ́ àṣà kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. A dè máa ń ṣe eléyi lóorekọ́rè nígbà tí àye rẹ̀ bá ṣi sílẹ̀. Iyen ní ìparí ọdún, gbogbo ará ẹbí máa ń wá sí ilé láti dájú pé a gbàdúrà, a dè ṣe ètò fún àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì sí wa gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? À ọjọ́ tí mo ní fún ìsinmi ọdoodún jẹ́ ìgbà tí ó pọ̀ díẹ̀. Mo máa ń ri dájú pé mo lọ fún ìsinmì ni tó tó bí ìgbà méjì sí mẹ́ta ní ọdọọdún. Tọ́dẹ̀ jẹ́ ǹnkan tí àwọn olùdarí iṣẹ́ mi máa ń fún mi ní àyẹ rẹ̀ láláìsí àníaàní ní orí rẹ̀. Eleyi dẹ̀ jẹ́ nkan tí ó máa ń fi inú mi dùn lóòrèkóòrè.

Ṣe o mọ bi a ti n ka aworan ile? Kika aworan ile jẹ nkan to se pataki. Mo de ma ka ile yi ni ọna ti o tọ ati ni ọna ti o yẹ, gẹgẹ bi eniyan nigbati mo ba wa ninu ile abi ti mo ba n ṣe awọn nkan kan ti o ṣe pataki si mi. Mo ma ka aworan ile daradara tori pe o jọmọ awọn iṣẹ ti mo ma n ṣe ni ibi iṣẹ ti mo wà.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Àwọn nǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ wọ́n pọ̀ díẹ̀. Lálákọkọ, nígbà tí m bá wà nibi iṣẹ́ tí m bá mọ àwọn nǹkan tí mò ń ṣe, tí mo ní ọgbọ́n, ìmọ̀ àti òye láti yanjú àwọn ìṣòro, eleyii máa n fún mi ní ìtara. Àf- owó àfikún lóorèkóorè nígbà tí mo bá ṣiṣẹ́ ju iye wakati lọ, eleyii naa máa n fún mi ní ìtara ní ibi iṣẹ́.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́ úgú. Ẹ̀fọ́ úgú jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ àbí ẹ̀fọ́ uròkò. Ẹ̀fọ́ uròkò yìí jẹ́ ẹ̀fọ́ kan tí ó dùn, tí ó dẹ̀ dára kí ènìyàn máa jẹ. Ẹ̀fọ́ yìí ni mo máa ń jẹ lóòrèkóòrè nígbà tí ó bá wù mí láti jẹ ẹ̀fọ́. Ó dẹ̀ jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé ní ọdún, ní oṣù méjì tí ó ń bọ̀. Nítorí pé ìgbà yí eléyìí ni wọ́n máa fi ṣe Easter tó dẹ̀ jẹ́ ǹkan tí ó tún ṣe pàtàkì náà fún ìdí èyí, ọjà tuntun yóò dé ní oṣù tí ó ń bọ̀ ní ọdún kan.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Àwọn ètò tẹlifíṣàn jẹ́ àwọn ètò kan tí mo fẹ́ràn gidigidi, mo dẹ̀ máa n wo àwọn eléyìí lóòrèkóòrè nígbà tí àsìkò rẹ̀ bá ṣi ṣílẹ̀ fún mi láti wo wọ́n, nítorí pé wọ́n jẹ́ àwọn ètò kan tí ó dára kí ènìyàn máa wò, wọ́n dẹ̀ tun jẹ́ àwọn ètò kan tó jẹ́ wipe ó máa fún èèyàn ní ọgbọ́n ìmọ̀ àti òye náà.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tó jẹ́ wípé èèyàn le ṣe ní oríṣiríṣi ọ̀nà. Fún ìdí èyí ni ó fa tí mo fi fẹ́ràn rẹ gidigidi. Tó dẹ jẹ́ wípé ó jẹ́ oúnjẹ kan tí kò kí n gbani ní àkókò nígbà tí ènìyàn bá fẹ́ sè é. Tótọ́ jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa jẹ. Idi niyi tó jẹ́ wípé mo fẹ́ràn rẹ̀

Báwo ni ọṣẹ máa ń rí ìpèsè àwọn ohun èlò? Àwọn ohun èlò jẹ́ àwọn nǹkan tí wọ́n ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń rí àwọn ìpèsè àwọn ohun èlò wọ̀nyí dáradára nítorí pé ó jẹ́ nǹkan tí mo máa ń rí dájú wípé mo lọ sí ọjà lọ rà wọ́n tàbí láti rí dájú pé mo ṣe wọ́n ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidigidi tí inú mi dè máa ń dùn sí loorekoore, torí pé nígbà tí mo bá ṣe ìpè fídíò, ó máa ń jẹ́ kí n rí dájú wípé mo bá àwọn eniyan tí ó wù mí wípé mo bá wọn sọ̀rọ̀ àti láti rí wípé mo lè ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ẹbí mi náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ.

Ṣé o ní àgbàlá ọjọ́? Àgbàlá ọjọ́ jẹ́ nkan tí mo ní dáradára, nítorí pé ibí yìí ni mo fẹ́ràn láti máa jókòó sí lóòrèkóòrè láti rí dájú pé mo ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe àti láti rí dájú wípé à, àwọn gbà atẹ́gùn sára náà lẹ́yìí dẹ̀ jẹ́ nǹkan tí ó tún wà ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábaṣẹ́ṣẹ́pọ̀? Àwọn alábáṣẹ́ṣẹ́pọ̀ o je àwọn ènìyàn kan tí ó ṣe pàtàkì. Wọ́n dẹ̀ máa ń yan àwọn ènìyàn yìí fún ọgbọ́n ìmọ̀ àti òye tí wọ́n ní. Mo maa n ri dájú wipé wọ́n ṣe ṣẹ́ dé ojú àmì mo maa n gba àwọn ènìyàn tí wọ́n ní ìkanra láti ṣe iṣẹ́ àti ti won ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn ní ibi iṣẹ́ náà.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Àwọn oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni nǹkan tí àwọn olóyinbo mọ̀ sí small chop tó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ní ayé òde òní. Ó de jẹ́ oúnjẹ àkàrà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de ní àǹfààní sínú tí ó máa ń ṣe ènìyàn ní ara lóore náà. À ó dà jẹ́ àwọn oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ gẹ́gẹ́ bí.

Ibo ni o ti máa ń ra nǹkan? Nígbà tí mo bá lérò láti ra nǹkan, mo fẹ́ràn láti máa lọ sí ọjà nítorí pé ọjà jẹ́ ibi kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn ra nǹkan. Nǹkan tí wọ́n ń tà níbẹ̀, ó jẹ́ nǹkan tí kò ní owó lórí, ó dẹ̀ ní, ó dẹ̀ ní nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ọ, ìdí eyí, ọjà ni mo ti máa ń ra nǹkan.

Báwo ni ọ ṣe máa ń ṣe irun rẹ? Irun mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí oye lálá. Àkọ́kọ́ mo fẹ́ràn láti máa ṣe irun mi, à, láti máa rí pé mo gẹ wálẹ̀, láti rí pé ó dẹ̀ dáa láti ṣe wò náà. Elẹ́yìí ni mo máa ń ṣe loorekórẹ̀ ní ìgbà méjì ní oṣù kan.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Mo máa ń lọ sùn ní dédé, aago mẹ́sàn ìrólé iyẹn ní alẹ́. Ìgbàyi ni mo máa ń lọ sùn n tó pe ojẹ́ àkókò kan tí mo fẹ́ràn. Ó dẹ̀ jẹ́ àkókò kan tí ó dára nígbà tí ènìyàn bá fẹ́ lọ sùn. Nígbà yìí mo ti máa parí àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní aṣálẹ́ kí n tó lọ sùn náà.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ ngbà? Ọ̀jẹ̀ ọ̀sán mi máa ń gba akòkò, à, méjì àbọ̀ ìyẹn. À, ọ máa ń gba wákàtí ẹyọkan àbọ̀ ní ọwọ́ mi. Tọ́ dẹ̀ jẹ́ wípé eléyìí ni mo tún máa fi ń jẹun, tí mo fi máa ṣì ń sinmi dáradára kí ń tọ́ padà lọ sí ẹnu iṣẹ́. Ó dẹ̀ jẹ́ nkán tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Báwo ni n o ṣe máa múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ìpàdé pẹ̀lú oníbàárà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ máa múra sílẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Láàkọ́kọ́, mo jẹ́ ènìyàn tó jẹ́ wípé mo máa ń ṣe àkókò àti ó dára fún ìpàdé yìí. Mo dẹ máa ń ṣètò àwọn ǹkan kan tí a ní ṣọrọ lè lórí àti ohun mímu àti ohun jíjẹ náà.

Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Mo ti ṣe léyìí rí ìgbà yẹn nígbà tí ẹ̀rọ ayárabíàṣá tí mò ń lò nígbà tí ó bàjẹ́. Ìgbà yii ni mò ṣe, mò dáwọ́ dúró lílọ rẹ̀. Kódà jẹ́ nǹkan tí mò ṣe, à, ní ìgbà yẹn lọ́hùn ún tí kì í ṣe ǹkan tí ò burú jáì nítorí pé kò bàjẹ́

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Eleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mó de máa ń ṣe eleyiin loorekoore Mo máa rí i dájú pé mo pa àwọn fáìlì mi pamọ́ nítorí pe eleyii ni mo máa ń lò láti fi ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe àti láti rí dájú wípé àwọn fáìlì mi wà ní ibi tí, à, ó dára fún ìgbà tí mo bá nílò wọ́n lọ́jọ́ iwájú.

Ṣé o ti lọ sí Agọ ri? Àgọ́ jẹ́ ibìkan tó jẹ́ wípé mo ti lọ rí fún, àì fún ìgbà tí ó pọ̀ nítorí pé àwọn òbí mi jẹ́ àwọn ènìyàn wọ́n jẹ́ àgbẹ̀ tí wón lè máa ń fú ru gbin dáradára. Eléyìí ni ó fa tó jẹ́ wípé mo máa ń tẹ̀lé wọn lọ sí àgọ́. Nígbà yẹn lọ́hun nígbà tí mo wà ní kékeré láti lọ dáko ó dẹjẹ ńkan tí ó dára.

Ṣé o fẹ́ran fèrèsé fèrèsé ọkọ̀? Sísi fèrèsé ọkọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Mo dé fẹ́ran eléyìí ní ọ̀nà tió tọ̀ ati ni ọ̀nà tí ó yẹ, mo dé máa ń ṣe gidigidi nígbà tí mo bá wà nínú ọkọ̀. Mo máa ń rí dájú pé mo ti àwọn fèrèsé ọkọ̀ ohun nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti máa tìí nítorí ìjàmbá.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Eré ìdáni jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ máa ń ṣe eléyìí lórèkórè ìyẹn ní ọjọ́ Saturday nígbà tí mi ò bá ní iṣẹ́ tí mo, tí mo, tí mo fẹ́ lọ. Mo máa ń ṣe eré ìdánì dáradára. Ó jẹ́ nǹkan tí ó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa finú mi dùn náà nítorí pé ó máa ń se pàtàkì.

Ṣo fẹ́ràn ra oúnjẹ ní pópónà? Láti ra oúnjẹ ní pópónà jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn dàaà, bí ènìyàn ọ̀dẹ̀ jẹ́ nǹkan tí kò kí ń fi inú mi dùn, nítorí wi pé mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ nígbà tí mi ò bá mọ ibi tí wọ́n ti ṣe é. Ìdí nìyí tó fa, tọ́ jẹ wípé nígbà tan bá fẹ́ ra oúnjẹ, mo màá rí dájú wípé mo rà á níbi tí à momọ̀ọ́ bi wọn ṣe sẹ̀

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù ní ìgbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe ni bí wón ṣe ń pẹja, èlèyí ńì eléyìí ni, à, eléyìí ni nǹkan tí mo kọ́ nígbà tí mo wà ní ọ̀dọ̀ bàbá bàbá mi. Nígbà yẹn, òun ló kọ́ mi bí wón ṣe ń pẹja. Tẹ́lẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ fi inú mi dùn títí di òní nítorí pé ó dára.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Àwọn ìṣòro ní iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń kojú wọn ní ọ̀na tó tọ́ àti ní ọ̀na tó yẹ. Ní òrekore, nígbà tí mo bá ní àwọn ìṣòro ní ibi iṣẹ́, mo máa rí dájú pé mo kàwé lórí wọn. Mo ṣe ìwádìí yégéyégé. Mo de tun gbá imọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn náà. Eléyìí ni mo máa ń lò láti fi kojú àwọn ìṣòro.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ìmọ́tótó ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń ṣe lẹ́yìi lóòrèkóòrè nígbà tí àyè rẹ̀ bá ṣiṣi lẹ́ boya nígbà tí mi ò bá ní iṣẹ́ iyen ní ọjọ́ Sátọdé. Ọjọ́ Sátọdé ni mo máa ń lò láti rí i dájú pé mo ṣe ìmọ́tótó ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹn náà.

Gíga tí ó ga tó, gíga tí mo ga tó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Móde jẹ́ ènìyàn tí ó ga gidi gan ni, mo ga tó bí six feet. Aá, tó dẹ̀ jẹ́ ǹkan tí àwọn olóyìnbo máa ń lò láti rí i dájú pé ènìyàn ga ju à á, ó ga dé ojú ìwọ̀n. À, eléyìí ni móde máa ń lò lóòrèkóòrè náà nígbà tí n bá fẹ́ kọ̀wé.

Ṣé orí máa fọ́, orí máa fọ́ mi gẹ́gẹ́ bí ènìyàn nígbà mí tí n bá ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀ ní ibi iṣẹ́ tàbí ise ti o ju wákàtí lọ. Eléyìí máa jẹ́ kí orí fọ́ mi nígbà mí, tó de je ǹkan tí, à, ó máa ń mú inu mí dùn, à, wípé mo ní àfikún ojú láti ṣe àwọn iṣẹ́ yìí ní bó ṣe kí ó ju rí.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayàrábíàṣá? Àwọn ìṣòro ayàrá bí àṣá jẹ́ nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀, mo dè máa n yanjú wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá bá àwọn ìṣòro yìí pàdé, mo máa ń pe àwọn tó ní ọgbọ́n ìmọ̀ àti òye lórí rẹ̀, àti láti lo ọgbọ́n tí ẹ̀mí ní náà láti dájú pé mo yanjú àwọn ìṣòro wọ̀nyí.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? À mọ́ máa ń ṣe èlé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo jẹ́ ẹnìkan tí a o máa ń rí dájú wípé mo gbé ọjà wá, mo de pé àwọn oníbàárà tuntun, mo de rí dájú pé àwọn ọjà tí mo kó wá jẹ́ àwọn ọjà tí ó ní àǹfààní. Eléèyi mo máa ń ṣe láti ri pé àwọn ọjà mi dára sí i.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn-àjò fún iṣẹ́? Ìrìn-àjò fún iṣẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀. Ní oṣù tí ó kọjá, mo ṣì rin ìrìn-àjò fún iṣẹ́ nígbà tí olùdarí ilé-iṣẹ́ mi pè mí láti lọ sí ìlú mìíràn lọ kọ́, lọ ṣe àṣojú níbẹ̀. Láti lọ ṣe àṣojú fún ilé-iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Ìgbà yẹn dẹ̀ jẹ́ ìgbà kẹrin tí mo rìnrìn-àjò fún iṣẹ́.

Ṣé o fẹ́ràn jiyàn? Jíjiyàn jẹ́ ǹkan tí a ò ṣe pàtàkì. Àmọ́, mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn láti máa jìyàn. Nígbà tí ènìyàn bá jìyàn, ó jẹ́ ǹkan tí ó burú jáì, ó dẹ̀ jẹ́ ǹkan tí kò fi bẹ́ẹ̀ dára. Nígbà ìdí èyí, mo máa rí dájú pé mi ò jìyàn lórí ǹkan kan rí ó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa rí dájú wípé mi ò kín ṣe a gẹgẹ bí ènìyàn.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ kan tí kò dára kí ọmọ ènìyàn, ọmọ kí ènìyàn ní. Nípa ìdí èyí, mo máa ríi dájú pé mi ò ní orúkọ yìí, nítorí pé ó jẹ́ orúkọ tí ó jọ mọ́ kí ènìyàn máa fi àwọn nǹkan pàdánù. Nípa ìdí èyí, mo máa ń lo àwọn nǹkan ní ọ̀nà tí ó yẹ kí n lo wọ́n ni mo dè máa ń lo wọ́n dáaradáara.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Fífọ aṣọ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe elẹ́yi ni ìparí ọ̀sẹ̀, ẹhin nígbà tí mo bá rí ààyè láti ṣe àwọn ẹlẹ́ẹ̀ yí nítorí pé ọjọ́ Sátidé ni ìgbà to je wipe mo máa ń rí ààyè láti fọ aṣọ. Ìgbà yí, mo dẹ̀ máa ń fọ gbogbo àwọn aṣọ mi tí ó bá dọ̀tí nínú ilé náà.

Kí ni àwọn ohun àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Aláàkọ́kọ́, aah, iná mọ̀nàmọ́ná jẹ́ nǹkan tí ó dàbí ìdojúkọ fún mi ní ibi iṣẹ́. Ẹ̀rọ kọ̀m̀pútà àti láptọ̀pù ó dẹ̀ tún jẹ́ nǹkan tí aah ó dàbí ìdojúkọ náà.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Yíyá àwòrán jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Ó de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi ná gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo wà ni ilé ẹ̀kọ́ gírámà. Ìgbà yí ni ọ̀rẹ́ mi kan tí ó dẹ̀ kọ́ mi dáradára bí wọ́n ṣe ń ya àwòrán. Ó dẹ̀ jẹ́ nǹkan tí inú mi dùn sí. Ó pé mo mọ bí wọ́n ṣe ń ṣe é nítorí pé ó dára fún mi láti ìgbà yẹn.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni, ah, eré ìdárayá tó jọ mọ́, ah, nǹkan tí ó dára bí iṣẹ́ àti àwọn eré ìtàgé. Eré ìtàgé jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tó máa ń fi inú mi dùn, tó dàì máa ń fi mí rẹ́rìn-ín, ah, nígbà gbogbo tí mo bá ń wò ó. Ọ̀jà jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn nígbà tí àwọn ènìyàn bá ń ṣe àwọn nǹkan ayẹyẹ tàbí àjọ̀dún? Mo fẹ́ràn láti máa fún wọn ní ẹ̀bùn tí ó dára, ẹ̀bùn tí ó jọjú, àti ẹ̀bùn tí ó ní iyì àti tó dẹ̀ wúlò fún wọn gidi gidí. Nípa ìdí èyí ló fa tó jẹ́ wípé nígbà tí àwọn ènìyàn bá ṣe nǹkan, mi ò fẹ́ràn láti máa fún wọn ní owó fún ẹ̀bùn náà.

Ṣé ò ti o jẹ́ èèyàn ti ó máa n ṣe ètò ǹnkan? Síse ètò ǹnkan jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì. Éléyii dè jẹ́ ǹnkan tí mo fẹ́ràn láti máa ṣe lóòrèkóòrè nítorí pé ìgbà tí mo bá ṣe eléyìí, ó máa ń mú mi rí i dájú wípé mo ṣe àwọn ǹkan tí mo ní ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nípa ìdí èyí, mo jẹ́ ènìyàn tí ó máa n ṣe ètò ǹkan gidigidi.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun, wá nígbà tí mo bá fẹ́ mú àwọn èrò tuntun wá, mo fẹ́ràn láti máa ronú jinlẹ̀. Láti ronú jinlẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dà máa ń ṣe eléyìí lóore kóre. Eléyìí ni mo máa ń ṣe nígbà tí ó bá wù mí láti mú àwọn èrò tuntun wá náà. Mo máa ń ronú jinlẹ̀, mo lè máa ka ìwé lórí àwọn èrò tuntun náà.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Àà, rìnrìn àjò lọ sí ìlú mìíràn jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè. Mo dẹ̀ ti ṣe eléyìí ri ní oríṣiríṣi ọ̀nà. Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Tọ́ dẹ̀ jẹ́ ǹǹkan tí ó dára gidi gidi, nípa ìdí èyí, mo rí àwọn irin àjò yìí lọ kí àwọn ènìyàn àti fún ìbi iṣẹ náà.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ tí ó bá wówo. Ìdí nìyí, tó yẹ pé nígbà tí mo bá jí ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa mu tíì àti búrẹ́dì. Búrẹ́dì àti tíì ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn dáradára, tí ó dẹ́wọ̀n mí láti máa mu, nítorí pé élèyi máa n fún mi ní okun àti agbára láti ṣe iṣẹ́ ní òwúrọ̀ kí n tó jẹun ọ̀sán.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́, fún bí, kò kín tó wákàtí, nítorí wipé mo máa ń lọ síbi iṣẹ́, mo dẹ̀ ní àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì tí mo nílò láti máa ṣe náà. Mo máa ń wo ojú ìbòjú boyá fún ìgbà méjì, ẹ̀yẹ́n ni ójoojúmọ́ ní òwúrọ̀ tàbí ní alẹ́ náà.

Ṣé o máa sáré? Ṣé sáré jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi? Mò de jẹ́ ènìyàn tí ó máa ń sáré gidigidi nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà. Nígbà yìí, mo máa ń lọ sí ìdíje fún, ìsáré. Mo dè máa ń ṣe léyìí tó jẹ́ wípé àwọn ènìyàn máa ń fún mi ní iyì. iBí bà yí ni mo ti mọ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo máa ń ṣe títí di òní.

Ṣé o máa ń dé ní àkókò? Ó di dé ní àkókò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dà jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nígbà gbogbo. Mo máa ń rí i dájú pé mo dé ní àkókò nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe, à nítorí kò dára kí ènìyàn máa fi àkókò ṣòfò. A, modẹ̀ jẹ́ ẹniyàn tí ó máa ṣe eléyìí láti dé ní àkókò náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Wíwo eyín jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe nígbàkúgbá nítorí pé mo jẹ́ ènìyàn kan tí eyín rẹ̀ dára. Nígbà ìdí èyí, eyín mi kì í ṣe nǹkan tí ó ní àìsàn tàbí àwọn nǹkan míì. Mi ò dẹ̀ ní ìlera kankan bí mo ṣe wà. Nípà ìdí èyí, ó ti pẹ́ ti mo ti lọ wo eyin kẹ́yìn.

Ṣé o máa ń fi àwọn fáìli rẹ pamọ́ sórí cloud? Àwọn fáìli mi mo máa ń fi wọ́n pamọ́ sórí cloud nítorí pé lé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn máa ṣe. Látirí dáju pé mo ṣe ìtọ́jú àwọn fáìlì yi yégeyégé, mo dẹ̀ máa ń lo, àà, cloud tí ó wà ní orí Google Drive. Elé ni mo máa ń lò látirí dáju pé mo ṣe àwọn ìpamọ́ fáìlì mi.

Ṣé o ní gíláàsì oorun? Gíláàsì oorun jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mò dẹ̀ ní gíláàsì oorun sílé, nítorí pé gíláàsì yìí ni mo máa ń lò lóòrèkóòrè nígbà tí a mo bá fẹ́ ṣe àwọn nǹkan, bóyá tí mo bá fẹ́ lọ sí òde tí oorun dẹ̀ pọ̀. Gíláàsì yìí ni mo fẹ́ràn láti máa wọ̀ lọ síbẹ̀, látòrí pé mo ṣe ìdáàbòbò ojú mi dáradára.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Nígbà tí mo bá sìn, màá rí dájú pé mo tọrọ àforíjì. Àforíjì jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ó yẹ kí gbogbo ènìyàn máa ṣe. Eléyìí ni mo dè máa ń ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Nígbà tí à mo bá sìn, màá rí dájú pé mo tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí ó ṣe yẹ.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo de máa ń ṣe eléyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà. Ilànà ìpolówó mi jẹ́ ǹkan tí ó dára tí àwọn ènìyàn de fẹ́ràn gidigidi nítorí pé mo máa ń ṣe ìpolówó lórí tẹlifíṣàn, lórí fídíò àti lórí rédíò náà.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe nítorí pé inú mi ò kí ń dùn sí láti máa ṣe eléyìí. Ó jẹ́ ǹkan tí kò fi bẹ́ẹ̀ dára láti máa rí dájú pé àwọn ènìyàn ó lè rémi fín tàbí kí wọ́n bá máa sọ̀rọ̀ sí mi ní ọ̀nà tí ó tọ́. Idí nìyí tí mi ò fi ń bá àwọn oníbàárà jẹ oúnjẹ ọ̀sán.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Látí ṣiṣẹ́ láti ilé jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè. Aà, mo dẹ̀ máa ń ri dájú pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó yẹ. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń ṣe data analysis fún àwọn èèyàn láti òkè òkun. Eléyìí mo dẹ̀ máa ń ṣe àbí iṣẹ́ pẹ̀ ẹ́ láti ilé pẹ̀lú kọ̀ǹpútà tàbí laptop mi.

Bawo ni ìgbéyàwó iṣe tó kẹ́yìn ṣe rí ìgbéyàwó iṣe ti mo kẹ́yìn jẹ́ nǹkan ti o ṣe pàtàkì, o dẹ jẹ́ nǹkan ti o fi inú mi dùn náà. Eleyii ni mo ṣe, à, dáradára ní ọ̀nà ti o tọ àti ní ọ̀nà ti o ṣe yẹ, à, mo dẹ ṣe eleyii dáradára náà, á, o jẹ́ ibìkan tí ó lárinrin tí ó dẹ jẹ́ nǹkan tí ó lara náà.

Ṣe o mọ bi a ti ń pẹja? Pipẹja jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, ọ̀ jẹ ǹkan tí mo mọ ṣe dáradára nígbà tí mo wà ní kékeré. Nigba yii ni mo kọ́ bí a ti ń pẹja. Ò jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe lóòrèkóòrè náà nítorí pé ọje ǹkan tí inú mi máa ń dún si láti rí pé mo ṣe ní ọ̀nà tí ó dára.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ? Olórí iṣẹ mi jẹ́ ènìyàn kan tí ó da lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ fẹ́ràn. Ìbáṣepọ̀ mi pẹ̀lú rẹ̀ ò jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ máa ń gbòòrò si lóore kóòrè. Ó jẹ́ ẹnikan tí kò ní wàhálà, a dẹ ń jọ máa ń ṣe iṣẹ pọ̀ ni, à to dẹ jẹ́ ǹkan tí èmi náà tí mo fẹ́ràn.

Ṣé o ní irungbọ̀n? Irungbọ̀n jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mò dẹ̀ ní irungbọ̀n bí mo ṣe wáyé nítorí pé ó jẹ́ ǹkan tí inú máa ń dùn sí lórí kẹ́rẹ́ nígbà tí mo bá ní i. Ní pa idí eyìí, à, mo de máa rí i dájú pé mo ṣe ìtọ́jú rẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà nítorí pé elé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ lóòrèkóòrè nítorí pé ó dára fún ènìyàn, ó sì dára fún abo ara náà. Mo máa jẹ éléyìí nígbà tí ayẹ bá ṣíle fún mi láti ṣe, ó de jẹ́ ǹkan tí mo fẹ́ràn lóòrèkóòrè láti máa jẹ náà.

Báwo ni ó ṣe máa ń jí ní òwúrọ̀, àmọ́ máa ń jẹ́? Mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní dédé ago márùn-ún ní òwúrọ̀. Ìgbà yẹn ni mo dà máa ṣe àwọn iṣẹ́ ilé tí mo nílò láti ṣe. Eléyìí jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì sí mi tí ó dà máa mú mí dùn náà. Nípa ìdí éyìí, mo máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù láti ṣe àwọn iṣẹ́ tí mo lérò, ẹ́, láti ṣe.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Rírin ní àlàáfíà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa ń ṣe eleyii lóòrèkóòrè nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ti oyẹ kí ènìyàn kí ó máa ṣe. Mo máa ń rìn ní àlàáfíà nítorí pé eleyìí, ó jẹ́ kí ń di ẹni ọ̀tún láti rí dájú pé mi ò bá ẹni kankan ní áwọ̀ tàbí èdè ààyè de.

Ṣé o máa ń gba àwọn í mélì àwúlò? Àwọn í mélì àwúlò jẹ́ nǹkan tí mo máa ń gba lóòrèkóòrè, àrá ló jẹ́ pé ènìyàn ó lè jẹ àwọn nǹkan tí wọ́n máa ń fi ránṣẹ́ sí mi bóyá ní ìbò mìíràn tó yẹ pé mo nílò láti ṣiṣẹ́ lé lórí, àmọ́ ó jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa gbà á nítorí pé ó jẹ́ nǹkan tí kò dára bẹ́ẹ̀yen na.

Ṣé eyin maa fọ, eyin ma fọ mi nígbà mìí tí mo bá ṣe iṣẹ́ ti eyin agbára àbí nígbà tí mo bá ṣe ìṣẹ́jú wákàtí lọ, ìgbà yí ni eyín máa fọ mi. Àmọ́ nígbà tí iru elèyi bá wáyé, mò máa rí dájú pé mò ń lo àwọn òògùn tí ó ṣe pàtàkì tí mò de máa ń lò sí láti rí dájú pé eyín yí kò fọ́ mi mọ́

Báwo ni o ṣe máa ń gbọ́ irò àwọn oníbàárà? Irọ àwọn oníbàárà mo máa ń gbọ́ àwọn ilé yìí ní ọ̀nà kọ̀ọ̀kan ní àkọ́kọ́ ní orí social media. Mo máa ń lo social media dáadáa láti gbọ́ irò àwọn oníbàárà. Mo dẹ̀ máa ń rí dájú pé mo lo ẹrọ ìbánisọ̀rọ̀ náà láti rí pé mo bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Títọrọ àforíjì jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tió yẹ. Nígbà tí mo bá ṣe àwọn ènìyàn, mo máa dárí pé mo tọrọ àforíjì lọ́wọ́ wọn nítorí pé ó jẹ́ nǹkan ti oṣe pàtàkì. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo gbọ́dọ̀ ṣe. Gẹ́gẹ́ bí ènìyàn, mo máa ń bẹ̀ wọ́n, mo dẹ̀ máa ń ra ẹbun fún wọ́n náà.